Báwo ni o se máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni wípé mo máa darí wọn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó lè mú jẹ́ kí mu dàgbàsókè bá ilé iṣẹ́. Mi ò kí ń pariwo mọ́ wọn àti wípé mi ò kí ń jẹ́ kí inú wọn bàjẹ́ nítorí pé ìdàgbàsókè ilé iṣẹ́ o ni ó dára jù lọ.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni kí ma mu omi, nítorí pé omi dára ó sì máa ń ṣàrà lóore. Ní ọ̀pọ̀ ìgbà ni àwọn dókítà ilé ìwòsàn ti sọ wípé́ omi ni ohun mímu tí ó dára jùlọ láti má a jẹ́ kí ènìyàn má a mú.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ kò ṣe é kà. Nítorí pé mo ní ìfẹ́ láti máa wo ojú ara mi, láti máa wo ojú ara mi ní ojú àwòrán, láti wo bí ojú mi ṣe ri.

Ṣe o féràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni mo nífẹẹ́ láti ma jókòó sí ègbé fèrèsé nínú ọkọ̀ òfurufú, nítori pé ó ma fún mi ní àwọn ìran tí ó dára láti rí, èyí ni ó ma jẹ́ kí n máa rí bi gbogbo ibi tí a n lọ, tí ó ma jẹ́ kí n ríi dáradára.

Kí ni o máà ń ṣe ní òwúrọ̀ ọ̀kan ọ̀kan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ọ̀kan ọ̀kan ni pé mo máa ń wẹ̀, mo sì tún máa fọ ẹnu. Nítorí wípé ìmọ́tótó oun lo lè ṣegún aarun gbogbo. Nítorí náà ni mo se máa ń wẹ̀ àti fọ ẹnu mi, àti fọ àwọn abọ́ àti aṣọ mi.

Ṣé o fẹ́ran oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran láti má jẹ oúnjẹ tí ó ní ata, torí pé ata dáa fún ara. Pagbajúlọ níbi tí mo ti wá, ní ilẹ̀ Yorùbá, a nífẹ́ láti má jẹ ata, a nífẹ́ láti má jẹ́ kí ata má wà nínú oúnjẹ.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé ó wà lára àwọn igun tó máa ń fi ohun dáradára tẹ́yàn léra sí, nítorí náà mo se máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn jẹ jù, o ní àmọ́ sí watermelon ní èdè gẹ̀ẹ́sì. Mo nífẹẹ rẹ nítorí wipé ó ní omi nínú. Mo nífẹẹ rẹ ní pé ó ma ṣe ara lóore. Ó wà lára ohun tí mo fi máa rà ni ígbà tí mo bá ti ni owó lọ́wọ́.

Báwo ni o ṣe ma ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe ma ń ṣètò owó iṣẹ́ ni wípẹ́ mi ò kí n ná basubasu tàbí kí n má ṣe mu bí ó ṣe wù mí. Mo máa tẹ̀lé ìlànà àti bí mo ṣe má a ń ṣe tó jẹ̀ pé owó iṣẹ́ yóò máa gbòòrò si.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni nígbà tí mo bá rí pé ìdọ̀tí ti ṣe ṣi, emi ni mo máa ń fọ. Mo sì máa ń fọ ní ọ̀sẹ̀ kookan. Ni ọjọ́ àbámẹ́ta, ní ọjọ́ àbámẹ́ta lọ́sẹ̀ ọ̀sẹ̀.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

Ṣé o féràn coffee tàbí tea? Mi kò féràn coffee, bẹ́ẹ̀ làpapọ̀ mi kò féràn tea. Mo nífẹẹ láti má a mú omi. Omi dára fún ìlera ara. Mi kò nífẹẹ tea tàbí coffee. Omi ni ohun tí mo nífẹẹ sí láti má a mú.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun nítorí pé mo nílò láti má a tó àwọn ila náà tó yẹ kí wọ́n má tẹ̀lé nígbà tí ọba ń jẹun kí oúnjẹ má lọ sápá ènìyàn lórí torí lé fa ohun ìjànbá fún ìlera ẹni. Nítorí náà mo ṣe ma ń tẹ̀lé àwọn ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn, ó lè jẹ́ ẹbí mi tàbí ìjọ wa tàbí àwọn ilé iṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń kọ lẹ́tà sí wọn. Nítorí náà ni mo sì máa ń hun kíkọ lẹ́tà mi lókoogogoro torí ó máa ń ranilọ́wọ́ láti rí àwọn nǹkan kan gbà tàbí láti rí iṣẹ́ gbà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Rárá, mi ò kí ń lọ sí ilé ìjọsìn bí ti tẹ́lẹ̀ mọ́. Mo kàn máa ń wà ní ilé mi láti gbàdúrà àti láti sọ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé ara mi àti láti sọ ọ̀rọ̀ ìgbìyànjú sínú ayé ara mi.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni, nígbà tí wọ́n bá sọ àwọn ohun tí a mọ̀ sí feedback ní èdè Gẹ̀ẹ́sì, nígbà tí wọ́n bá sọ́, nígbà náà ni mo fi máa ń gbọ́ ìró wọn.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti jáde kí n lọ wẹ̀ nínú odò àti láti mú àwọn juice èyí tí ó ti so ara èso jáde. Èyí ni àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ara mi, ọ̀nà náà pọ̀ torí pé ìlera ni ògùn ọrọ. Èyí jẹ ohun tí mo mú lókùkúúdùn, mo maa n wẹ̀ lójoojúmọ́, mo maa n fọ ẹnu mi, mo maa n gẹ irun mi nígbà tí ó bá tọ́, mo sì máa ń jẹ oúnjẹ tí ó dára, óúnjẹ tí ó ma ń ṣe ara lóore. Èyí tó lè mú kí ìdàgbàsókè kó ba ara mi àti gbogbo ọkàn mi lápapọ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni láti máa fún wọn ní owó tàbí láti fún wọn ní ohun mere mere tí ó máa jẹ́ kí wọ́n máa rántí mi. Èyí ni àwọn nǹkan tí mo máa ń fún àwọn ènìyàn fún ẹ̀bùn.

Báwo ni o ṣe máà ń tọ́jú ekanna rẹ? Bí mo ṣe máà ń tọ́jú ekanna mi ni wípé nígbà tí o bá ti ń gùn mo maà ń gé pẹ̀lú nǹkan tí a fi ń gé ekaná, èyí ló máa ń jẹ́ kí ekanna mi kó fani mọ́ra àti wípé ó ma ń jẹ́ kó ṣe dùn láti wò lójú.